Bẹ́ẹ̀ni, mò máa ń ṣe àtúnlo nǹkan. Báwo ni mi kì í, mi ò ṣe níí ṣe àtúnlo nǹkan nígbà tí mo kii ṣe dàróṣà? Bẹ́ẹ̀ sì ree. Pẹ̀lú bí o sọ́mọ níí ṣe lọ tínrín, dandan ni fún mi láti ṣe àtúnlo nǹkan. Ṣé mo fẹ́ ra bàtà lónìí? Kí n ṣi wọ̀ lónìí kí n má tun tù wọn ni? Kò ṣe é ṣe. Nítorínà nkọ́, mò máa ń ṣe àtúnlo àwọn nǹkan. Àtúnlo rẹ̀. Níwọn ìgbà tí ó bá ti bàjẹ́ tí kò sì ti nǹkan tó ṣé, màá ṣe àtúnlo àwọn nǹkan wọ̀nyí. Iyáa bátà ni o, aṣọ ni o, kódà ohun ìfi ṣe ara lẹ́ṣọ̀, mò máa ń ṣe àwọn àtúnlo rẹ̀. Níwọn ìgbà tí jẹ́ wípé mi kì í ṣe abọ́wọ́ ń lé, mí dẹ̀, mi ò sì kì í ṣe ọmọ ańáwọ́ bí àpá. Torínà nkọ́, màá ṣe àwọn àtúnlo àwọn nǹkan ní ọ̀pọ̀ ìgbà dáradára. Àtúnlo àwọn nǹkan wọ̀nyí gan-an ni ó dára jù. Àbí kí níkà ti gbọ́ wípé bóyá mo ra aṣọ, mo wà wọ̀ lẹ́ẹ̀kan, mo wà soonù. Kò ṣe é ṣe o. Àbí mo bùn'yàn. Ah, he, he. Lórílèèdè ta bá ara wa yii, láyé ta bá ara wa yi. Pé àti ri owó ra ìm-- òmíràn padà gan-an. Orí ò rùn. Ọ̀rùn ò jẹ ni. Tí o bá ṣiṣẹ́, kí ìkún imu totun kó bọ́ ṣi oṣi, o lè rówó. Ṣé irú èmi tí jẹ́ wípé mà máa jálàmbà káàkàkiri láti rí i dájú wípé mo rí i ṣẹ́ṣẹ, mo rí owó lọ́wọ́ láti fi ra nǹkan tí mo mọ iye láálàá àti ìláàgùn mi kó tó di pé mo tú owó jọ. Ní mi o wà ní ṣe àtúnlo nǹkan. Ah, mo máa ń ṣe àtúnlo nǹkan dáradára. Màá tún lò. Màá ka pẹ́kípẹ́kí, kódà màá tọ́jú rè láti lè lò ó fún ọjọ́ mìíràn. Kò bá le bá ìgbà mú. Ṣé òun ò fi ṣe irun mi tí mo máa ń fi ṣe irun? Tí ó jẹ́ wípé ní ìgbà la máa ń fi n ra. A mọ̀ níìsín, hun. Ó ti di góòlù. Ohun èlò iṣẹ́ irun yìí gan-an lásán tí a máa ń fi ń kun irun wa. Tí o bá fẹ́ rà á ní orílèèdè tí mo wà, àbí ní ìlú tí mo wà, àá ẹgbẹ̀lẹ́gbẹ̀egbẹ̀rún ni láti fi ra. Tó bá wa ja jàrá, ṣé irú owó bẹ́ẹ̀ lẹ wá fẹ́ kí n sọnù? Ní ìdirun ẹ̀ẹ̀kan. Rárá o. Ah, màá ṣe àtúnlo rẹ̀ dáradára. Ó di ìgbà tí mo bá rí wípé mo lo owó mi sí lára kó tó di pé mo jáwọ́ láti má ṣe àtúnlo rẹ̀ mọ́. Àmọ́ kété tí ó sì jẹ́ wípé owó mi ń bẹ ní ara rẹ̀. Màá ṣe àtúnlo nǹkan o. Màá ṣe àtúnlo aṣọ, màá ṣe àtúnlo bàtà, màá ṣe àtúnlo, kódà àtúnlo abọ̀ tí mo fi ń jẹun. Màá ṣe àtúnlo rẹ̀. Níwọn ìgbà tí mo bá fi abọ́ jẹun, màá fọ, màá fi pamọ́, màá tún fi jẹun. Ah, he, lọ́wọ́ tàwà. Ẹ gbọdọ̀ láti máa ṣe àtúnlo nǹkan. Kò sí wípé o fẹ́ fi nkan sílẹ̀ tàbí o kàn fẹ́ máa ná ìná àpá abí o fẹ́ máa lo ìlo àpá lórí nǹkan tó ní. Dandan ni láti ṣe àtúnlo nǹkan pẹ̀lú bí owó ti sá fẹ́rẹ́ ẹ, tí kò ti è so'wó. A ní kó Ọlọ́run má fi ọ̀dà ohun rẹ́rẹ àti ọ̀dà owó dá wa ni o. Bí bẹ́ẹ̀ kọ́, o ò ní ṣe àtúnlo nǹkan kẹ̀. Ah, mò ń ṣe àtúnlo nǹkan, mò máa ń ṣe é dáradára torí, ah, òun gan-an ni nǹkan pàtó tí mo ní. Níwọn ìgbà tí mi sì ní owó níbí kan tàbí kí n má ní igi tí ń ká owó fún mi àbí igi tí mo ti ń ká owó. Nítorínà nkọ́, màá ṣe àtúnlo nǹkan o. Haha. Ọmọ olówó ni kò kì í ṣe àtúnlo nǹkan. Ṣe ẹ rí èmi, a tẹ ìrẹ́fọ̀ dìde, èmi tálákà báyìí. Màá ṣe àtúnlo nǹkan. Màá lo owó mi sí lára. Màá tún lò. Màá lò tí ó jẹ́ wípé òun gan-an má mọ̀ wípé mo lo òun. Anbéèlì tà sí pé mi o wà ní ṣe àtúnlo. Ah, èmi máa ń ṣe àtúnlo nǹkan o torí wípé kí ni kò rọrùn láti rí owó láti fi ra àwọn nǹkan wọ̀nyí. Nítorínà nkọ́, mò máa ń ṣe àtúnlo nǹkan dáradára. Bẹ́ẹ̀ sì ree Mii lé, sọ́ nǹkan nù. N kò kí ń ju nǹkan nù. Bẹ́ẹ̀ lọ́nà beyen naa. Màá lò tí ó.

N-n bẹ́ẹ̀ni, mo mọ àwọn arádúgbò mi dáradára. Sugbon kò ṣe pé tó júbọ lé ẹran núrù ni mí o. N-n-n, mo mọ wọ́n dáradára. Tí n bá jáde síta, a máa ń kírawọ, a máa ń ṣàwàdà tẹ̀ríntọ̀ yaya. Àmọ kò ṣe wípé bóyá kí wọ́n máa tó júbọ lé wọn kiri tàbí máa jókòó máa ṣe àyésọ ọ̀rọ̀ tí kò wúlò kan kan. Àmọ ní ti kí a sọ wípé sé a dára ẹni mọ̀, ní ìdúró pé bóyá mo lè sọ wípé Lágbájá ni ẹni tó dúró. Bẹ́ẹ̀ni, mo dá àwọn arádúgbò mi mọ dáradára. A sì mọ ara wa torípé kí ni? Akújọ ń gbé ni. Bẹ́ẹ̀ sì rèé. Àdúgbò ojú ọ̀nà sì pa wá pọ̀. Lọ́pọ̀ ìgbà a ó jọ rìn kọjá, a ó jọ wọkọ̀ papọ̀, a ó jọ ṣe ìnáwó papọ̀. Àwọn nǹkan wọ̀nyí ló máa ń kó wa jọpọ̀ tí ó sì máa ń jẹ́ kí a mọ ara wa dáradára. Tàbí ìpàdé ẹlẹ́gbẹ́jẹgbẹ́. Bóyá a ní nǹkan tí a ń ṣe ní àdúgbò, bóyá wọ́n pe ìpè fún kí a péra jọpọ̀. Àwọn nǹkan wọ̀nyí máa ń jẹ́ kí n mọ wọ́n dáradára. Bẹ́ẹ̀ sì rèé àwọn ọ̀nà tí mo fi máa ń mọ wọ́n nìyẹn. Àwọn ọ̀nà tí mo fi mọ, tí mo sì fi dá wọn mọ gẹ́gẹ́ bí arádúgbò mi, àwọn ọ̀nà tí mo mọ̀ ni ìyẹn. Kò ṣe wípé bóyá mo máa tó júbọ lé wọn bí ẹran núrù tí mo jókòó kalẹ̀ wípé ẹ jọ, "à! Mo fẹ́ mọ ìyá Lágbájá dáradára." Bí ẹni tí kò ní iṣẹ́. Rara o. Mo mọ wọ́n ní ìdúró ènìyàn pé Lágbájá yìí arádúgbò mi ni. Tamedu yìí arádúgbò mi ni. Kò ṣe pé bóyá mo mọ wọ́n délé délé pé a! Ọmọ bàba bàba bàba Lágbájá ni. Àbí? Hé! Ó ti o. N-n-n. Sugbon kí a mọ ara ẹni dáradára, bóyá kí a mọ iṣẹ́ tí à ń ṣe, kí a mọ ibi tí a ti wá, kí a kàn fún un ìjọ́ro tó, fún mi jó, fún mi jó, mi toro ọ̀rọ̀. Ka dọ́wẹ̀ kẹ́ ìṣẹ́jú márùn-ún, ìṣẹ́jú mẹ́wàá. Bóyá lójú ọ̀nà, tí a bá pàdé, ká jọ rìn papọ̀. Bóyá nílé ìjọsìn, ká jọ sọ̀rọ̀. Tàbí bóyá ìpàdé wà ní àdúgbò, ká jọ lọ. Bóyá ẹni kan bímọ, ká lọ síbẹ̀, ká kí wọn kú ewu ọmọ, kí á ṣeré, ká ṣàwàdà, ká ṣẹ̀fẹ̀. Àwọn ọ̀nà yìí ni mo gbà tí mo fi mọ̀ wọ́n. Kò ṣe wípé bóyá mò ń tọ pinpin wọn tàbí lọ sí ilé wọn. Níwọ̀n ìgbà tí ó ṣe pé mi kò ní iṣẹ́. Ṣé bí mo ní iṣẹ́. Ṣé èmi tó jẹ́ wípé ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ti kúrò ní ilé mi ní ati àárọ̀, ó tún di ọwọ́ ìrọ̀lẹ́ kí wọn tó tó rí mi. Ọ̀pẹlọ́pẹ ọjọ́ Sátì àti ọjọ́ Sọ́ndè tí mo máa ń wà nílé pẹ̀lú àwọn ọmọ mi àti àwọn ọjọ́ kọ̀ọ̀kan tí bá yà sọ́tọ̀ láàárín ọ̀sẹ̀ pé bóyá mo fẹ́ lọ sí ìpàdé tí wọ́n bá pè tàbí bóyá tí ènìyàn kan bá bímọ láti lọ sí ibi ìkómọ wọn. Àwọn ọ̀nà tí mo gbà tí mo sì fi mọ àwọn arádúgbò mi ni. Nítorí náà ńkọ́ mo mọ àwọn arádúgbò mi dáradára. Àmọ́, kì í ṣe bí i tí kí á tó júbọ lé lọ o. Ẹ má sì mí gbọ́ Mo mọ wọ́n dáradára. Àmọ́ kì í ṣe bí i tí kí á tó júbọ lé tàbí kí a máa sọ wípé ẹ, ká máa jókòó jókòó tí ò, tí ò ní ìdí tàbí tí ò wúlò kan. Wọn mọ̀ mí sí yẹn pé mi ò, mi kò ní bá wọn jókòó rẹ̀. Àmọ́ ṣe kí á kàn ṣeré lórí lérè fẹ̀ẹ́ ká ṣàwàdà lérè fẹ̀ẹ́, wọ́n mọ̀ pé ìyẹn, máa ṣe yẹn. Nítorí náà ǹkọ́, wọ́n mọ arádúgbò mi dáradára. Àjọ máa ń ní àjọṣepọ̀. Àjọ ní àjọṣepọ̀ tó gúná, tó mú iná dọ́kọ. À sì jọ máa ń ran ara wa lọ́wọ́. Àjọ máa ń ṣe ìpàdé papọ̀. Òde máa ń pa wá papọ̀. Ilé ìjọsìn náà máa ń pa wá papọ̀. Nítorí náà nǹkan, mo mọ wọ́n dáradára. Àwọn ènìyàn tí mo fi ṣọ̀rọ̀ ní ibi tí mò ń gbé ni ìyẹn. Àwọn arádúgbò mi sì ni àwọn mọlẹ́bí mi àkọ́kọ́. Nítorí náà ńkọ́, màá mọ̀ wọ́n. Bẹ́ẹ̀ sì rí, mo mọ wọ́n dáradára. Nítorí náà mo mọ àwọn arádúgbò mi o. Tẹ̀gàn ni ẹ̀. Sugbon kò ṣe bí i tí kí á jókòó kí a máa tó júbọ lé kiri. N-n-n, mi kì í ṣe ẹni.